Gẹ́gẹ́ bí onígbàgbọ́, orin ìjọsìn àti orin ìyìn ògo sí Ọlọ́run jẹ́ irú orin tí mo fẹ́ràn láti má a gbọ́ ní ìgbà gbogbo torí a má a mú mi rántí àwọn ohun ore Olúwa nínú ayé mi àti nínú ẹbí mi ní gbogbo ìgbà.

Ìmọ́tótó ilé jẹ́ ohun tí ènìyàn gbọ́dọ̀ má a ṣe nígbàkúgbà àti lóòrèkóòrè. Nítorí nàa ojoojúmọ́ ni mo máa n ṣe ìmọ́tótó inú ilé mi. Gbogbo ìgbà tí n bá ti rí pé a nílò láti tún ibìkan tàbí òmíràn ṣe, lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni n ó ríi pé odi mimu ṣe.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Nítorí mo jẹ́ ẹni tó máa ń fi fóònù láti fi pè, láti fi ṣe ọjà mi. Yálà táa bá rí ẹni tó fẹ́ ṣe GoTv tàbí DStv, àbá rẹ́ ẹni náà tó fẹ́ gbówó jáde látinú báǹkì rẹ̀. Ẹ̀rọ mi, fóònù mi ó jẹ́ ẹ̀rọ tí mo máa ń lò nígbà gbogbo láti fi ṣe irú àwọn nǹkan wọ̀nyí.

Rárá o, n kò kí ń máa ń ṣì pàdé àfojúsùn títà mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bó ti wun ènìyàn lọ́kàn láti tajà tó, kìí ṣe bẹ́ẹ̀ náà ni ó ṣe máa ń rí. Nítorí ohun tí ènìyàn bá nílò, òun náà ló máa ń rà. Nígbà tí àwọn ènìyàn ò bá nílò láti rajà, wọn ò ní wá rajà. Nítorí náà, ọ̀pọ̀ ìgbà a kì í pàdé àfojúsùn títà.

Rárá o, n kò mọ̀ bí a ti ń ya àwòrán, nítorí n kò fi ìgbà kan kọ́ṣẹ́ ayàwòrán rí. Iṣẹ́ àwọn tó ń yàwòrán ó jẹ́ iṣẹ́ tí ènìyàn gbúdọ̀ kọ́ kí ó mọ̀ bí a ti ń yà dáradára. Ṣùgbọ́n èmi kì í ya àwòrán.

N kò kín wọ ìbọ̀sẹ̀ rárá, bàtà lásán òun ni ma ń kìbọ ẹsẹ̀ nígbàkígbà tàbí lóòrèkóòrè tí mo bá fẹ́ jáde. N kò kín wọ ìbọ̀sẹ̀ kò sí nínú àṣà àti ìṣe fún mi gẹ́gẹ́ bí obìnrin láti máa wọ ìbọ̀sẹ̀ lójoojúmọ́

Àwọn ọ̀rọ̀ àṣìnnà mi, wọ́n jẹ́ àwọn ọ̀rọ̀ tí mo mọ dáradára kí n tó lò wọ́n. Yálà bí ọjọ́ ìbí mi ni tàbí ọjọ́ ìbí àwọn ọmọ mi. Ó jẹ́ nǹkan tí ó sopọ̀ mọ́ nǹkan kan tó ṣe pàtàkì nínú ayé mi. Nítorí náà, ó máa ń rọrùn fún mi láti rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà mi.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, pàápàá jùlọ nígbà tí mo sì kéré díẹ̀ ju báyìí lọ. A máa pè mí ní Kọ̀m̀pútà nítorí pé mo yára láti máa sọ̀rọ̀, mo sì yára láti máa kàwé. Èyí ló mú kí àwọn ènìyàn kí wọ́n máa pè mí ní Kọ̀m̀pútà.

Bí mo bá ti ní iṣẹ́ àkànṣe tí mo fẹ́ ṣe, n o ti ṣètò ìgbà àti àkókò tí yóò rọrùn fún mi láti lè ṣe tí n ó sì ṣe dáradára. Báyìí ni màá ṣe ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi.

Gbogbo ènìyàn kọ́ ni mo máa ń gba ọwọ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ kẹ́, kò sí nínú àṣà àti ìṣe orílẹ̀-èdè mi láti máa gba ọwọ́ gbogbo ènìyàn. Nítorí náà, ẹ̀ẹ̀kankan nígbà tí ó bá ṣe pàtàkì, tí a bá rí ẹni tí ó ń na ọwọ́ sí mi, ni n ó gba ọwọ́ rẹ̀.

Rárá o, n kò kí n wọ ohun ọ̀ṣọ́ torí gẹ́gẹ́ bí Kristẹni onígbàgbọ́ láti ìgbà èwe mi wá, ní mo ti jọ̀wọ́ a ti máa lo àwọn ẹ̀ṣọ́ èyíkéyìí bó ti wù ó jẹ́, n kò kí n lòó rárá.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun náà ni bí a ti ń kọ orin, bí a ti ń yànnàná oríṣiríṣi àwọn ohun orin tó wà àti láti lè máa fi kọ́ àwọn ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ bí a ti ń ka orin nínú ìwé àti bí a ṣe ń ṣe yànnàná rẹ̀.

Ọkọ̀ akẹ́rù kì í ṣe ọkọ̀ tó wọ́pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ní agbègbè ibi tí mo wà. Páápàá jùlọ, ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ọkọ̀ tí a bá wọ̀ náà láti lọ síbi iṣẹ́, a máa rí àwọn onímọ́tò tí wọn yóò máa kó àwọn ẹrù àwọn ọlọ́jà mìíràn sínú rẹ̀, ṣùgbọ́n kì í ṣe kìkì ọkọ̀ ẹrù bó ti ń kó èrò bẹ́ẹ̀ náà ló ń kó ẹrù.